Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá ibi tí a ti ń se oúnjẹ. Mo fẹ́ràn oúnjẹ lọ́pọ̀lọpọ̀. Mo sì fẹ́ràn láti má a wà ní yàrá ibi tí a ti máa ń wo amóhùnmáwòrán, eléyìí tí àwọn olóyìnbo ń pè ní tẹlifísàn. Mo máa fẹ́ràn láti má a wo amóhùnmáwòrán dáadáa láti fi máa gbọ́ àwọn ìròyìn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a wo àwọn àlọ́ apanilẹ́rìn-ín ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ń wo ayélujára. Àwọn ohun tí mo má a lọ́ wo, àwọn ohun tí mo má a lọ́ wò lórí ayélujára ni àwọn àlọ́ apanilẹ́rìn-ín. Ohun tó má ń pani lẹ́rìn-ín, bóyá ilé tí wọ́n ṣe ní ibi àpèjẹ́ kan ni àbí ilé tí àwọn èèyàn kan ronú tí wọ́n ṣe, tí wọ́n ṣe àtẹ̀jíṣẹ́ sórí ayélujára. Ó má a mú mi láti má a wò. Èmi náà sì má a pa àwọn èèyàn lẹ́rìn-ín tí mo bá wà ní àpèjẹ àwọn ọ̀rẹ́, màá pa wọ́n lẹ́rìn-ín pẹ̀lú àwọn àlọ́ bí bẹ́ẹ̀

Bẹ́ẹ̀ni, mo màá n tan ìkííni lórí fóònù mi ní ọ̀pọ̀ ìgbà tí àwọn èèyàn bá pè mí. Ìkínni lórí fóònù mi ló máa jẹ́ kí n mọ̀ pé ènìyàn tí ń pè mí ní orí fóònù. Àwọn ìkínni lórí fóònù tí mo sì máa ń lò, òhun ni àwọn ìkínni bíi orin, orin onígbàgbọ́, àwọn ìkínni bẹ́ẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímeèlì àìwúlò látara wípẹ́ àwọn ẹ̀rọ sáìtì èmi wà tó jẹ́ wípẹ́ tí èèyàn bá kan ti tẹ àtẹ̀jíṣẹ́ síbẹ̀ báyìí tí ímeèlì eeyan, wọ́n a máa da àwọn ímeèlì tí ó wúlò ti o ni tí ò ní àǹfààní tó lè ṣe sí ímeèlì wọ́n a máa dà á sí orí ímeèlì.

Ní ilẹ̀ Yorùbá, kò sí ohun tó ń jẹ́ àmì ìràwọ̀. A kì í lo àmì ìràwọ̀. Kò sí ẹni náà tó lè sọ pé òun ní àmì ìràwọ̀ ké í ṣe àṣéwá. A ò ní ìgbàgbọ́ nínú rẹ̀. Nítorínà mi ò ní ohun tó ń jẹ́ àmì ìràwọ̀. Àti pé gẹ́gẹ́ bí ọmọ ẹlẹ́sìn Jésù Krístì, a kì í lo àmì ìràwọ̀. Èyí ló di sí ìgbàgbọ́ mi.

Nípa tí fífúnni ní ẹ̀jẹ̀, mi ò tí ì fún èèyàn ní ẹ̀jẹ̀ rí àti wípé ẹni tó bá máa fúnni ní ẹ̀jẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ wípé ó ara ẹ̀ gbéṣan dáadáa ó sì kí ń ṣe ẹni tó ń ṣe iṣẹ́ wàhálà nítorí fífúnni ní ẹ̀jẹ̀, òun tó léwu ní àwọn ọ̀pọ̀ ìgbà ni àìmọye àwọn èèyàn lẹ́yìn tí wọ́n ti gbọ́ tó fún èèyàn ní ẹ̀jẹ̀ rí tó jẹ́ pé ó bá fa ṣe èèyàn, ó ṣekú pa wọ́n gan an, ó ṣe àwọn nǹkan kan tí ó bá àwọn nǹkan mi ní ara wọn tó bá ṣekú pa wọ́n ṣùgbọ́n nípa fífúnni ní ẹ̀jẹ̀, ohùn ti ẹ́mi rí sí i ni pé eeyan gbọ́dọ̀ ye ara ẹ wò nbe, ẹni tó bá rí pé ọkàn òun gbé láti fún èèyàn lẹ́ẹ̀jẹ̀, òun lè fúnni ní ẹ̀jẹ̀ èmi ò tí ì fún èèyàn ní ẹ̀jẹ̀ rí o.